Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí, mo dẹ̀ ṣì máa ń lọ sí òde dáadáa, mo sì máa ń lọ sí òde títí di òní. Ìgbà tá a máa ń lọ sí òde ju ní ìgbà tí a bá ti fẹ́ lọ ṣeré àbí tí a bá ti fẹ́ lọ ṣe ayẹyẹ, a máa lọ síta, a máa lọ jẹun, a máa lọ ṣe ayẹyẹ, a máa lọ gbádùn ara wa. Ìgbà mìíràn mo lè lọ pẹ̀lú àwọn ìdílé mi, ará ìdílé mi, mo lè ṣì lè lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi náà. Ìgbà mìíràn náà mo sì lè dà lọ. Ó dùn kí èèyàn máa lọ, máa lọ sí òde, èèyàn máa ń gbádùn, èèyàn sì máa ń pàdé àwọn èèyàn tuntun.

Ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn lọ dáadáa. Àwọn tí a gbé iṣẹ́ wọn, wọ́n yẹ̀wò ṣe iṣẹ́ dáadáa, iṣẹ́ tó ń ṣe dáa ó dẹ̀ mú ki inú eyan dun. Àwọn tó ń bá wa ṣiṣẹ́, tó ń ṣiṣẹ́ pẹ̀lú wa, wọ́n mọ iṣẹ́ tó ń ṣe ṣe, iṣẹ́ wọn dẹ̀ máa ń dá náà ó dẹ̀ máa ń mú kí inú eyan dun. Tí a bá ti gbé iṣẹ́ wọn yẹ̀wò bẹ́ẹ̀ yẹn, tí wọ́n bá ti ṣe dáadáa, a máa ń fún wọn ní owó tó kún owó tó ń gbà lọ lóṣooṣù. Àwọn tí ò bá ti ṣe dáadáa a máa bi wọ́n lérè idi tí wọ́n fi ṣe dáadáa. Tí ó bá dẹ̀ tí di pé ó ti ń pọ̀ ju àìṣẹ̀ dáadáa wọn, a máa ní kí wọ́n máa lọ, a máa dẹ̀ sì gba ẹlòmíì tó mọ iṣẹ́ náà ṣe dáadáa ju ẹni tí ó ń ṣe tẹ́lẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà, kì de sesí gbogbo èèyàn. Kúkú ni mo máa ń gbọ́ àwọn podcast kan wá tí ó máa ń tẹ́ mi lọ́rùn, tó dẹ̀ máa ń mú mí lú mi dùn, tó dẹ̀ ṣe máa ń kọ́ mi lé àwọn nǹkan kan tí mi mọ̀ nípa tẹ́lẹ̀ lọ. Àwọn podcast bí i àwọn Candice Owens àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó máa ń kọ́ ènìyàn lẹ́kọ̀ọ́ tó dára tó dẹ̀ tọ̀nà, àwọn ni mo máa ń gbọ́ podcast wọn.

Àwọn bàtà tí mo máa ń wọ̀ ni àwọn bàtà tí ò kí n pariwo tá bá ti n fi wọ̀n rìn, tí ò kí n fi bẹ́ẹ̀ dùn kóko ka. Àwọn bàtà tí mo máa ń wọ̀ náà ni àwọn tí ò kí ń jẹ́ kí ooru máa mú ẹsẹ mi, àwọn tí kò tóbi jù, tí ò jẹ́ sì wíwo jù náà. Ẹ ìgbà mìíràn, mo máa ń wọ bàtà, ẹ àwọn bàtà tí ó máa ń fẹ́lẹ́ gidi gan, tí ò kí ń mú kí ẹsẹ rò yàn, tó dé máa ń ga sókè díẹ̀, tó máa ń mú mi ga si, tó máa ń jẹ́ kí n dà pé mo ga jù bí mo ṣe ẹ ga lọ. Iru àwọn bàtà bẹ́ẹ̀ ni mo máa ń wọ̀

Tó bá ti pè mí ní ibi iṣẹ́ tí máa ti fẹ́ dáhùn fóònù, tí máa ti wà ní àárín àwọn ènìyàn tá jẹ́ wọ́n ń ṣiṣẹ́, kó máa di ìdíkúnrò ní ẹ̀gbẹ́ wọn. Màá lọ sí ibi tí ó ti sì èèyàn kí n lè dáhùn fóònù náà. Pápá jùlọ tó bá ti jẹ́ àwọn nǹkan tí a fẹ́ sọ lórí fóònù ni nǹkan tí kò yẹ kí ẹlòmí gbọ́. Àmọ́ tó bá ti jẹ́ nǹkan tí ẹlòmí lè gbọ́, mo lè sọ ní àárín àwọn èyàn mi. Tí máa ti fẹ́ dáhùn fóònù bẹ́yẹn, mi kì í sọ̀rọ̀ sókè. Ìdẹ́ kí ń jẹ́ kí fóònù náà kó láùdì gidi. Mi kì í jẹ́ kó yí sókè gidi. Mi ìdẹ́ kì ń sọ̀rọ̀ sókè kí máma máma ni àwọn tó wà ní àyíká mi lára. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́.

Ọdún tó kẹ́yìn ni mo pàdé àwọn ọ̀rẹ́ mi gbeyin, ẹ́, ní ọjọ́ tí ọdún parí. Ní ìrọ̀lẹ́ ọjọ́ náà wọ́n wá sí ilé mi, gbogbo wọn kọ́ra wọn wá sí ilé mi, wọ́n wá ki mi wípé tí àwọn ti rí mi mọ àti wípé kíló dé tí mi kì í fi bẹ́ẹ̀ yọjú sí wọn bíi tí a tẹ̀lé mọ́. A wá ń bá ara wa sọ̀rọ̀ inú wa dùn gan a jọ rìn lọ sí salẹ̀ ìgbà tí wọ́n fi ṣè tan ní ọ̀dọ̀ mi tán fi ń lọ. Mo sì wọn náà sí ẹ́ ọ̀nà ilé wọn, mo sì wọ́n dànà ilé wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Krìstẹ́nì ni mí. Ìdí nìyẹn tí mo fi máa ń lọ sí ilé ìjọsìn. A máa ń lọ ní oṣooṣù a dẹ̀ ṣì máa ń lọ ní, a máa ń gbìyànjú láti lọ ní ìgbà gbogbo. Tí n bá ti lọ sí ilé ìjọsìn bẹ́yẹn, a máa lọ ń yin, mo máa ń lọ yin Ọlọ́run ni Pàápàá jùlọ tí t'ọ́n bá ti ní àwọn nǹkan táa fẹ́ ṣe ní ilé ìjọsìn tó papọ̀ mọ́ nǹkan tó máa jẹ́ kí nǹkan máa dáa fún wa síi, ó máa ń wù mí láti lọ sí ilé ìjọsìn. Pàápàá jùlọ nígbà tí wọ́n bá ti fẹ́ ṣe àwọn nǹkan tó máa ń mú wa máa dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, mo máa ń lọ sí ilé ìjọsìn fún irú nǹkan bẹ́yẹn. Ìgbà mìíràn mo máa ń dá lọ, ìgbà mìíràn náà mi kì í, mi kì í dá lọ.

Tí mo bá ti wà pẹ̀lú àwọn ẹbí mi, pàápàá jùlọ tí a bá ti wà ní ilé, a máa ń bára wa sọ̀rọ̀. Tó bá ti pẹ́ tí a ti ríra wa, a máa ń gbìyànjú láti máa bára wa sọ̀rọ̀. Adé máa ń sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí oníkálukú o sín bẹ̀. A máa ń fẹ́ kí a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé oníkálukú. Inu wa dẹ̀ sí máa ń dùn, a máa ń ṣe ayẹyẹ, a de si máa ń gbádùn ara wa náà. Bá dẹ̀ tí dìgbà tí oníkálukú fẹ́ máa lọ láyé ara títí yẹn, a máa ń gbìyànjú láti ṣe àkóso ìgbà mìíràn tí a ṣe lè pàdé ara wa. Ta lè sọ̀rọ̀ ká ní àkókò pọ̀ láti a lò jẹ́jẹ́ bí ẹbí.

Tí n ba tí fẹ́ ṣe ètò ìdárayá mi, àwọn nǹkan tó máa ń mú inú mi dun ní mo máa ń ṣe ètò ẹ̀, àwọn nǹkan tó lè máa mú kí mo máa jẹ ìgbádùn àti tó lè máa mú kí ọkàn mi bá lè. Mi n kí n fẹ́ máa yọ ara mi lẹ́nu tí n ba tí fẹ́ ṣe ètò ìdárayá. Mi ò dẹ kí fẹ́ máa ná owó tó pọ̀ jù lọ tí ma ṣe pé nǹkan tí agbárà mi kà ní eleyi nǹkan tí wọn máa wù mí láti ṣe iyẹn mi kì í fẹ́ máa ná ju nǹkan tó wà ní àpò mi. Mo dẹ ṣì máa ń fẹ́ kí n máa jẹ ìgbádùn náà àti pé kí n máa ní ìsinmi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá, mo máa ń ṣe dáadáa. Ìgbà mìíràn mo lè dá ṣée, ìgbà mìíràn náà mo lè ṣee pẹ̀lú àwọn ẹbí mi, àwọn òbí mi àti ẹ̀gbọ́n mi àt'àbúrò mi tàbí àwọn ọ̀rẹ́ mi. Ìgbà mìíràn náà mo lè wá àwọn èyàn tuntun lọ, ki n lọ jọ bá wọn ṣe ìdárayá kí inú mi lè dùn àti kí èèyàn lè jẹ ìgbádùn. O máa ń mú kí ah inú èèyàn dún de si máa ń jẹ, mú kí ọkàn èèyàn balẹ̀ eyan de si máa ń pade àwọn èyàn tuntun náà tó bá ti di ìgbà láti ṣe ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ púpọ̀, àwọn mìíràn mo máa ń lò fún ara mi ni ori Íńtánẹ́ẹ̀tì àti lórí social medìà, àwọn mìíràn ni eyi tí àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí, àwọn mìíràn náà ni tí mo máa ń lò ní ilé tí àwọn ẹbí àti ará máa n lò fún mi, tí wọ́n máa ń pè mí. Orúkọ ìnagijẹ ṣe pàtàkì paapaa jùlọ tí ẹ̀ayan o bá ti fẹ́ kán máa lo orúkọ t-titiẹ̀ ní gbogbo ìgbà.

Rárá èmi ò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo ti gbìyànjú láti kọ́ rí amọ́ kò sí àyè láti máa kọ́ nìṣó. Ìdí nìyẹn tí mi ti fi kọ mọ́. Mii mọ̀ bí wón ti ń gun kẹ̀kẹ́

Irú iṣẹ́ tí mò ń ṣe papọ̀ mọ́ iṣẹ́ tí àwọn ìmíràn máa ń ṣe ní orí Íńtánẹ́ẹ̀tì, tí bá fẹ́ kọ́ iṣẹ́ tuntun bẹ́yẹn àbí nǹkan tó jọmọ́ iṣẹ́ tí mò ń ṣe bíi ìmọ̀ tuntun tó máa jẹ́ kí lẹ̀ṣiṣẹ́ mi ju áti tẹ́lẹ̀ lọ. Ó máa jọmọ́ ǹkan tí mo lè wọ̀ wá lọ lórí Íńtánẹ́ẹ̀tì papọ̀ jùlọ ní orí YouTube. Mo máa fẹ́ kọ́ nǹkan tí wọ́n ń pè ní, data analys- analysis. Mà a fẹ́ kọ́ ju títẹ́lẹ̀ lọ, mo sì mọ̀ rí àmó máa fẹ́ kọ́ si. Àti àwọn ǹkan kan náà wà tí mo lè wo àwọn, àwòrán wọn ní orí Íńtánẹ́ẹ̀tì tí ó lè fún mi ní ìmọ̀ si nípa iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń gba àwọn ímeèlì àìwúlò tó pọ̀ dáadáa. Àwọn ímeèlì àìwúlò gangan ló pọ̀jù nínú àwọn ímeèlì tí mo máa ń gba. Bí bàá ti rí wọn bẹ́ẹ̀ yẹn, mi kì í ka wọn torí màá ti mọ̀ pé wọn ò wúlò. Àwọn nǹkan kan tí wọ́n ń pè ní bí newsletter ló máa ń sábà wọlé sí ímeèlì mi. Tí bàá ti rí bẹ́ẹ̀ yen, mo lè máa rántí ìgbà tí mo ní mo fẹ́ gba iru nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìgbà mìíràn náà tí wọ́n bá ti ń pọ̀jù, mo máa lọ fagilé kí wọ́n má ba à má wọlé mọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò tí n bá wà nínú ọkọ̀ pàápàá jù lọ tí mo bá jókòó sí iwajọ. Torí tí ọkọ̀ bá ti ń lọ gidi, tí ọkọ̀ bá ti ń sáré gidi náà, tí oba deti dúró ní ẹsẹ̀kẹsẹ̀, tí èèyàn bá di ọjà ààbò, èèyàn lè gbárí mọ́ ǹkan, èèyàn lè gbárí mọ́ iwájú ọkọ̀ náà, pàápàá jù lọ náà tí ǹkan búburú bá ṣẹlẹ̀ ní ọ̀nà tí èèyàn ò bá jí ọjà ààbò, èèyàn lè farapa ju èèyàn tó di ọjà ààbò lọ̀gbin yẹn tó fi ṣe pàtàkì láti máa di ọjà ààbò nínú ọkọ̀

Tó bá ti jẹ́ nípa iṣẹ́ ta ṣe a fẹ́ fẹ́ pín owó náà, àwọn tó bá ti ṣe iṣẹ́ jù ni ó má a gba owó jù, àwọn tí ó bá dè ti se dáadáa ni owó wọn máa kéré jù. Bí mo ṣe máa pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àníyẹn. Ìgbà mìíràn tí ó bá ti jẹ́ pé èèyàn ló ta wá ní ọrẹ owó náà, a máa gbìyànjú láti máa pín a dọ́gba.

Ẹ tí bá ti ń ṣe iṣẹ́ kò kọ́ lórí rẹ̀ àbí iṣẹ́ tó lágbára ní fóònù mi máa ń gbóná. Pàápàá jùlọ tí ó bá ti a fẹ́ kú, tí bátìrì rẹ̀ ọ bá ti pọ̀ mọ́, tí mo lè fẹ́ má lò ó lọ, mo lè púlọ́ọ̀gì ẹ̀, mo lè ti bọ ná, mo lè ṣì lè má lò ó pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ná. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń jẹ́ kí ó gbóná. Àmọ́ ìgbà míràn mi kì í fẹ́ kí ó gbóná torí ó máa ń ba fóònù ná jẹ́, ó lè ba fóònù ná jẹ́, ó jẹ́ kí lè, ó jẹ́ ṣì lè jẹ́ kí fóònù ń gbóná, kí i ṣe nǹkan tó dá kí fóònù máa gbóná ní bọ bo ìgbà.

Àwọn àádùn tí mo fẹ́ràn nínú ice cream ni bí ó ṣe máa ń tutù gidigidi àti àwọn flavor rẹ̀ tó máa ń kó sí, tó máa ń dùn mọ́yàn ní ẹnu. Àwọn àádùn rẹ̀ tí mo fẹ́ràn jùlọ nìyẹn. Àti bó ṣe jẹ́ ǹkan tí èèyàn lè lọra má ń lá, pàápàá jùlọ tí ó bá ti tutù gidigidi tó ti jé pé ó ti fẹ́ má a dì. Àwọn ǹkan tí mo fẹ́ràn jùlọ nínú ice cream mu nìyẹn.

Ẹ̀, mo fẹ́ràn jíjó àmọ́ ní ìwọ̀nba ni mo fẹ́ràn rẹ̀. Mi ò fẹ́ràn títí bí àwọn èèyàn tó kù tàbí bí àwọn ará mi tó kù lọ. Ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń sábà jó, mi kì í fi bẹ́ẹ̀ jó. Ìgbà mìíràn tí màá fẹ́ jó, mọ kan máa ń lọsọ̀tún lọsọ̀ọ́sí ní mi kì í jó bí àwọn ẹni tó kù. Àwọn mìíràn dè máa ń fi mí rẹ́rìn-ín pé ọmọdé yẹn ò mọ bo tí ń jó. Kí ló ṣẹlẹ̀ tí ò fẹ́ràn láti máa jó? Kì í ṣe kí mi fẹ́ràn láti máa jó àmọ́ mi kàn fẹ́ máa jó.

Ẹ ìgbà tí mo bá ti ní òkún mọ ni mo máa ń fi ń ṣiṣẹ́. Lójojúmọ́ ìgbà mí wákàtí bíi mẹ́fà tàbi tabi mẹ́je tàbí mẹ́sàn án ni mo máa ń fi ń ṣiṣẹ́. Lójojúmọ́, nigba miran náa ó lè ju bẹ́ẹ̀ rẹ lọ. Ẹ mi ti ìbẹ̀rẹ̀ iṣẹ́ tí a máa fi lọ sí ọ́fíìsì báyìí, idí nìyẹn tí kò fi sí wákàtí pàtàkì kan tí mo máa ń sábà ṣiṣẹ́ ní ojojúmọ́. Àṣá, ìgbà mìíràn mi kì í ṣiṣẹ́, ìgbà mìíràn naa ó ti máa de ṣiṣẹ́, ó lè jẹ́ òru mọ́jú, ó de lè jẹ́ gbogbo ọjọ́ náà ni mo máa fi ṣiṣẹ́. Ǹkan tó máa ń jẹ́ kí mọ̀ wákáàtì tí màá fi ṣiṣẹ́ ni irú iṣẹ́ tí mo ba ń ṣe. Ìgbà mìíràn oo le je iṣẹ́ ilé, ìgbà mìíràn naa o lè jẹ́ iṣẹ́ tó máa mú owó wá. Bo bá ṣe pọ̀ sí àti bó bá ṣe dùn sí àti bó bá ṣe mú èrò mó ọwọ́ wá sí ni ó máa ń jẹ́ kí mo iye wákàtí tí mo máa lò lórí iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù. Ìgbà mí, aago bí mẹ́ta tàbí mẹ́rin àbí márùn-ún ni mo máa ń jí. Mo jẹ́ ènìyàn tó máa ń fẹ́ràn láti máa tètè jí ní àárọ̀ kùtùkùtù. Pápá jùlọ tí ó bá yẹ kí n jáde lọ síta fún iṣẹ́ tàbí fún nǹkan mi. Tí bá di jẹ́ ọjọ́ tí mi ń jáde lọ, bí ẹ kí n máa wà nílé, ní ọjọ́ náà mo lè jí ló pé ju bí aago mẹ́fà. Àmọ́ ìgbà mìíràn tí bá jẹ́ kí mo pẹ́ sùn, mo lè jí níbí ó pẹ́ ju aago mẹ́fà àti àbọ̀. Ó máa ń hù mí láti máa tètè jí ní kùtùkùtù kí lè tó mọ̀ kín ṣe àwọn nǹkan kan láti, láti jẹ́ kí ọjọ́ mi fún mi ní ààyè tó pọ̀.

Tín bá ti fẹ́ lọ sùn bẹyẹn tí òtútù bá ti mú, mo máa wọ sòkòtò tó gùn àti aṣọ náà ti ó gùn kí òtútù má bà á pa mí ní ojú orun àmọ́ tí ooru bá ti mú, mo máa wọ aṣọ tó fẹ́lẹ́, ní gba mìíràn mo lè màá wọ, aṣọ sókè ó lè jẹ́ sòkòtò nìkan ni mo máa wọ. Àmọ́ tí òtútù bá ti mú, mà á fẹ́ fi aṣọ bora náà kí òtútù má bà á pa mí, mo dẹ mà á fẹ́ ṣí gẹ́ kí atọ́gún máa wọlé tí ooru bá ti mú, kí ooru máa bà á mú mi nínú ilé, nínú yàrá tí n baa ti ń sùn.

Tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń sábà gbọ́ orin láti orí á fọ́ọ̀nù mi. Ogba mira na mo máa ń gbọ́ á rédíò. Ó máa ń wù mí láti máa gbọ́ àwọn orin tó máa ń bá tunyan nínú, nínú ọkọ̀, pàápàá jùlọ tí ìrìnàjò náà bá ti pọ̀ tó baa dẹ́ ti jìnnà tàbí tí ọ̀nà o bá da. Mo dé sì máa ń gbọ́ orin náà tí o máa ń mu kara èèyàn já kíákíá, pàápàá jùlọ tí à ọ̀rùn bá ti ń kunmi nínú ọkọ̀ tì n baa dẹ́ ti fẹ́ sùn lọ nínú ọkọ̀ náà.

Tí mo bá ti wà ní àárín àwọn ẹlẹ́gbẹ̀ mi, ẹmi kí ń fi bẹ́ẹ̀ ṣe to ọrọ̀ sísọ. Torí àárín àwọn ọ̀rẹ́ mi àti ẹlẹ́gbẹ̀ mi mo wà tí ń bá a ṣì ṣì nà ní ọ̀rọ̀ sísọ wọ́n le so fún mi pé ọ̀gbẹ́ni o ti ṣì nà ní ọ̀rọ̀ sísọ nǹkan tó ń sọ ò gbójú mu. Ehn, wọ́n máa ń kóra wa tí bá ṣi jẹ́ ǹkan tí mo mọ ni mo máa fẹ́ fi òye wọ̀n wọ́n tío bá ṣi jẹ́ ǹkan táwọn náà mọ̀ ń pa jú mi lọ won a fẹ́ fi òye wọ̀n mi.

À, tí n bá ti ṣe ènìyàn bẹ́yẹn, tí mo bá ti fẹ́ tọrọ àforíjì, mo máa dúró kí ẹni máa bínú sí mi mọ́ dáadáa. Kí n tó tọrọ àforíjì, ìgbà mìíràn tó bá di pé ẹni ń bínú gidi mo lè dúró di ọjọ́ kejì kí n tó lọ tọrọ àforíjì má a bẹ ẹni hun. Ẹni un má a bínú tó bá ti jẹ́ ẹni tó dàgbà jù mí lọ o ní bí mo ṣe máa bẹ eni un. Bo ba sí ti jẹ́ ẹni tí kò dàgbà tó mi, tó kéré sí mi, ó máa ní bí mo ṣe máa ń bẹ enihun. Meejejí yàtọ̀ sí ara.

Yàrá tó jẹ́ tèmi nìkan ni mo fẹ́ràn jù ní, a, inú ilé mi. Ẹ̀, kí n ṣe èmi nìkan ló ń dàgbé lélọ̀ọ́, ilé àwọn òbí mi ni. Yàrá mi náà dẹ́wàá nínú, léna ní yàrá tán fún mi. Yàrá tí mo fẹ́ràn jù lọ nìyẹn. Mo fẹ́ràn bí mo ṣe máa ń sinmi nínú ẹ̀ bí mo nì ṣe kí a máa ń yọ mí lẹ́nu nínú ẹ̀ tí mo bá ti fẹ́ sinmi bẹ́ẹ̀ yẹn tàbí tí wá sí ń ní nǹkan tí mo fẹ́ ṣe ó ṣe pàtàkì sí mi tí mo nì ṣe fẹ́ kí ẹlòmíràn rí mi lára nínú yàrá náà ni mo ti máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Ehn, tí mo bá nì ṣe fẹ́ lọ súná ibẹ̀ ni mo máa sábà ti ń sùn, ibi náà ni mo, ẹ, ti máa ń ṣe àwọn nǹkan mìíràn tó yàtọ̀ sí sísùn lọ tó jẹ́ pé yàrá tèmi ni ó yẹ kí n ṣe fún.